Àwọn ìdójúko tó wà ní ibi iṣẹ́ mi, àwọn ni number one, electricity, iná. Iná, Nigeria yìí, a ní stable electricity. Ọjọ́ Monday tí mo lọ ibi iṣẹ́ kò sí iná, generator ná tàn. Generator táa dẹ tán, 12 o'clock, 12pm la fi pa generator yẹn. Àti 12pm, a ṣiṣẹ́ mọ́ torí gbogbo iṣẹ́ táa ń ṣe, orí computer la ti ń ṣiṣẹ́ àti internet. So without electricity we cannot work. So stable electricity power supply is one of the major issue tí mo máa ń face ní ibi iṣẹ́. Secondly, distance. Ibi iṣẹ́ mi jìnà síbi tí mò ń gbé. Ilé tí mò ń gbé, ó wà ní outskirt of the main city where my office is. And it is giving me, it is stressing me, big time stress láti lọ síbi iṣẹ́ àti padà wá. Àwọn nǹkan méjì tó ń fún mi ní ìdójúko nìyí. So anytime tí mo bá lọ síbi iṣẹ́, tí mo ti undergo stress yẹn àti lọ síbi iṣẹ́, tí mo bá dé ibi iṣẹ́ tán tí ò wá sí iná, wòó, màá kọ̀ máa regret. Why didn't I just stay at home? So àwọn issue tó máa ń fún mi, mo máa ń àwọn ìdójúko tí mo máa ń face gan-an tó jẹ́ very, very jamming ní ibi iṣẹ́ mi nìyẹn.

Tébù ibi iṣẹ́ mi, tébù tí a ń lò níbi iṣẹ́ wa especially my own is a workspace, workspace table là ń lò. HOD mi ló ní separate table títí ẹ, àwa táa jẹ́, eh, staff a ní workstation. So workstation wẹ́n, wọ́n partition ẹ̀ into four. Each staff with one one space and a system, a desktop, all in one desktop on it. So bí tébù wa ṣeri nìyẹn, then under every staff partition you have your locker, ibi tí a máa ń kó nǹkan sí. Bí tébù wa ṣeré ní ẹ níbi iṣẹ́.

Èmi ò kí ń wọ ojú ìbòjú, mi ò kí ń wọ eyeglasses, mi ò tì ẹ ní eyeglasses kankan. Àmọ́ mo fẹ́ ṣe medicated eyeglass, mi ò tíì ṣe, so mi ò kí ń wọ ìbòjú ojú kankan.

Àwọn oúnjẹ tí mo máa ń jẹ lóòrọ, nígbà míìn, bread and tea ni mo máa ń jẹ lóòrọ. Ìgbà míìn, ògì pẹ̀lú àkàrà. Mo máa ń jẹ ògì, mo máa ń mu ògì pẹ̀lú àkàrà tàbí bread and tea. Tí wọ́n bá ti se rice tó, lálẹ́ tó kù, ìyo kù lárọ̀, mo lè warm ẹ̀ kín jẹ, to bá jẹ rice ni. So àwọn oúnjẹ mẹ́ta tí mo máa ń jẹ láàárọ̀ ni yẹ́n, bread and tea, ìgbà míìn ògì pẹ̀lú àkàrà àbí ògì pẹ̀lú mọ́ímọ́í. Then ìgbà míì rice, nǹkan tí mo máa ń jẹ nìyẹn. Ìgbà míìn, mo tún lè jẹ indomie noodles láàárọ̀. Just light food mo máa ń jẹ láàárọ̀.

Mi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, torí mo ti train ara mi pẹ̀lú àti dúró sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Ọdún mẹ́jọ ni mo ti fi ń teach. Mo teach primary school, mo teach secondary school. So mi ò ní stage frightening. Mo lè sọ̀rọ̀ níwájú àwọn, àwọn èrò especially nǹkan tí mo bá fẹ́ present tó jẹ́ pé èmi ló ṣe funra mi tí mo mọ̀, mo máa ní confidence. Mo dẹ̀ máa ń preach, mo máa wàásù níwájú àwọn, àwọn members church wa. So èmi ò ní stage fright. Mi ò ní, mi ò ní ìrora kankan níwájú àwọn ẹlẹgbẹ́ tí mo bá ti ń sọ̀rọ̀

Quarter past five ni mo ṣètò agogo ìjì mi. Quarter past five ni alarm mi máa ring. So tí alarm bá ti ring ní quarter past five tí mo jí yen, mo máa gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, màá wá ṣe àwọn exercise kékeré. Tí mo bá ti dé, màá wá wẹ̀, màá wá múra ibi iṣẹ́. Bi mo bá ti wẹ̀ tán, kí n tó wẹ̀ tán, kí n tó jáde lọ ṣe exercise tán, ìyàwó mi a ti ṣe oúnjẹ, a ti wá ounjẹ kalẹ̀ fún mi. Tí ó bá jẹ́ tíì ni wọ́n ti bá mi po tíì. Tí ó bá jẹ́ noodles ni mo fẹ́ jẹ wọ́n ti bá mi sè é. Anything tí mo bá fẹ́ jẹ wọ́n ti bá mi wá. So tí mo bá ti dé láti, light exercise, màá wẹ̀. Tí mo bá ti wẹ̀, tí mo dress up, màá jẹun, màá máa lọ sí ibi iṣẹ́. So quarter past five ni alarm máa ń jí mi lójoojúmọ́. Quarter past five everyday.

Tí iṣẹ́ bá ti pọ̀, mo máa ń prioritize àwọn iṣẹ́ tó ṣe pàtàkì. Àwọn ni mo máa ń kọ́kọ́ ṣe. Ẹ̀ro ọkan mi, ìyẹn mo ní láti kọ́kọ́ ṣiṣẹ́ ná kí n tó wá face reality ẹ̀rù àwọn, àwọn ẹ̀rù tí mo ní ní ọkọ mi. So mo ní láti ṣiṣẹ́ mi tán. Bí mo bá ti parí assignment ti woń fún mi, ẹhẹ́n, màá ṣèṣe wáa máa gbọ́ bùkátà ẹ̀rù ọkọ mi. Bí mo ṣe ń ṣe níyẹn.

Àh!, Mo máa ń yàwòrán dáadáa. Mo like àti máa yàwòrán, mo máa ń draw dáadáa. Live object ni àbí imagination, kò sí àwòrán tí mi ò kí ń yà. Mo like àti máa yàwòrán. But ó kan jẹ́ pé, eh, mi ò fi ṣe business. Ehen, but mo máa ń yàwòrán dáadáa. I know how to draw, I know how to sketch. Yes, it's one of my hobby.

À, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà gan-an ní ìsìn gan-an, iṣẹ́ kan tí mò ń ṣe part time is teaching job. Mo dẹ̀ máa ń kọ lesson plan. Ọwọ́ la fi ń kọ lesson plan ní school yẹn. So tí mi ò bá ní handwriting tó dáa, bawoni mo ṣe fẹ́ kọ lesson plan, so mo máa ń kọ̀wé dáadáa pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ, mo dẹ̀ ní good handwriting. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́

A! Mo máa ń ran àwọn ènìyàn lọ́na ọ ní ọ̀nà lọ́pọ̀lọ́pọ̀. Láàkọ́kọ́, mo máa ń ran àwọn èèyàn lọ́wo pẹ̀lú owó. Ẹni tí ó bá bá mi tó bá ní kí n yá òun lówó àbí kí n rán òun lọ́ pẹ̀lú owó, tó bá jásikó tí mo lọ́wó ni, mo máa ń, mo máa ń fún wọ́n lówó. So mo máa ń rán èèyàn lọ́ lọ́wọ́ pẹ̀lú owó. Mo tún máa ń rán èèyàn lọ́wọ́ pẹ̀lú oúnjẹ. Full stop. Mo tún máa ń rán èèyàn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ṣíṣe. Àkàìmọye ìgbà tí àwọn ore mi níbi iṣẹ́ wọ́n á pè mí jọ, wọ́n á bá mi, bá wọn mo ṣe máa ṣe, kíni bá wọn mo ṣe máa jẹ, máa dẹ̀ lo wakati, màá bá wọn ṣe iṣẹ́ titi wọn ní. Kì í ṣe ojuse mi sugbon màá bá wọn ṣe. So mo máa ń help àwọn èèyàn ṣiṣẹ́ dáadáa lọ́pọ̀lọ́pọ̀ in different ways. Mo máa ń help àwọn èèyàn.

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, that's railway. Mo ti rìn pẹ̀lú railway rí àmọ́ mi ò láìk tí máa rìn pẹ̀lú railway torí ó máa ń, ó máa ń delay gan. Kì í tètè move. Though it's very safety but kì í tètè move so mi kì í ṣe bẹ́ẹ̀ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo prefer bus, mo prefer bus mo bá fẹ́ máa rìn lójú ọ̀nà.

Last time tí mo rìnrìn àjò fún ilé ni 2018. 2018 ni the last time tí mo rìnrìn àjò lọ sílé. And that is like ten hours journey láti ibi tí mo wà. So àti 2018 yẹn, mi ò rìnrìn àjò kankan tó ṣe kiní mọ́. The last time tí mo tún wa rìnrìn àjò, ìgbà tí mo lọ fẹ́ ìyàwó mi ni, that was 2024 ni mo tún rìnrìn àjò kan tó ṣe pàtàkì, tó tún take time mí gán. So 2024, let's just say 2024 ni mo rìnrìn àjò kẹ́yìn.

Mo ti sọdẹ rí, mo ti ẹ máa ń sọdẹ dáadáa torí ibi tí mo ń gbé yìí a ní uncompleted building níbẹ̀ tó jẹ́ pé igbó ti gba ibẹ̀ yẹn. So mo máa ń sọdẹ níbẹ̀ dáadáa, mo máa ń po kété, mo tún ń pa monitor lizard, giant lizard pẹ̀lú big rats ló wà nínú ibẹ̀ yẹn so mo máa ń sọdẹ. Mo máa ń yígbó ibẹ̀ yẹn ní, ní alẹ́ and then ọ̀sán nígbà mìí tí gbogbo ilé bá ti dá tí mo lọ ibi iṣẹ́, mo máa ń pa giant lizard. Tó bá ti dalẹ́, mo máa ń pa òkété, that's giant rat.

Wẹ̀, mo lè pe oúnjẹ mi, mo lè pe oúnjẹ mi. Tí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi ò lo oúnjẹ jẹ, àá mo máa pín oúnjẹ mi náà a máa jọjọ jẹ́. Torí wọ́n ní "there is love in sharing." So, mo máa ń pín oúnjẹ mi nígbà mi, but kì í ṣe ìgbà gbogbo. Àmọ́ tó bá ti ju oúnjẹ family ni, tí family yìí ss oúnjẹ, tí wọ́n ní kí olúkalùkú wá máa gbé oúnjẹ, olúkalùkú ló ń jẹun so mí kì í pè oúnjẹ mi. Àmọ́ tó bá ti di pé mo gbó oúnjẹ lọ ibi iṣẹ́, colleague mi dẹ̀ wà close to me, mo lè ní à bọ̀bo bá mi jẹun. So, mo máa ń pín oúnjẹ mi nígbà mi.

A! Mi ò tíì gun ọkọ̀ ojú omi rí torí mi ò wà ní riverine area. Mi ò tí wọ canoe rí, mi ò tí wọ boat rí, mi ò tí wọ ship rí, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí, mi ò tíẹ̀ tí experience ẹ kín tí ẹ mọ̀ bó ṣe ń rí, èmi ò tí ì gun rí. But mo má like láti gun lọ́jọ́ kan.

Mi ò tí ì rín ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Nigeria tí mo wà yìí, mii tí ì kọjá Nigeria rí. But àdúrà ni mò ń gbà kí Olọ́run fún mi ní opportunity áti lọ sí ìlú mìíràn. The only place tí mo ṣáá ń lọ ni from state to state within Nigeria. So, mii tí ì rín ìrìnàjò lọ sí ìlú mìíràn rí.

Mo máa ń lọ sí illké ìjọsìn dáadáa. Eéh, Christian lèmi, onígbàgbọ́ ni mí. Èníyi gan bayi ìgan báyìí around 5:30pm mo máa lọ sí ilé ìjọsìn. Mi i kì ń mí sí church services torí mo like àti máa lọ sí church dáadáa. Workerdẹ̀ lèmi ni church, mi kì í ṣe floor member. So mo máa ń lọ sílé ìjọsìn dáadáa.

Èmi ò kí ń wọ ìbọ̀wọ́, mi kì í wọ hand glove. Iṣẹ́ tí mò ń ṣe ò nídìí pé kí n má wọ ìbọwọ́. Mi ò, mi ò, mi ò ti ẹni bọwọ́ kankan, so mi kì ń wọ. To bá jẹ́ pé mò ń ṣiṣẹ́ tó need àti má protect ọwọ́ mi ní beyen, màá ma wọ ìbọwọ́.

Ah! Mo mọ bá ṣe n dákọ̀ dúró, mo mọ bá ṣe n dákọ̀ dúró dáadáa, ṣẹ̀bí mo máa ń wọnú ọkọ̀ lọ síbi iṣẹ́. Mo máa n dákọ̀ dúró dáadáa. Ibi tí mo dẹ̀ tí è wà, area tí mo wà yìí traffic ń bẹ́mbẹ̀ dáadáa. So àmọ́ bá ṣe n dákọ̀ dúró.

Fóònù alágbéka tí mò ń lò, that's handset tí mò ń lò, òun ni Oppo, Oppo 16K, Oppo A16K, Oppo A16K ni mò ń lò. It's an Android phone. Fóònù tí mò ń lò ni, mo dé fẹ́ change ẹ, torí ó ti pẹ́ tí mò ti ń lò ó.

Etí mi dára dáadáa, mo ń gbọ́ràn dáadáa, mi ò ní iṣsue pẹ̀lú hearing, mi ò ní iṣsue pẹ̀lú ìgbọ́ràn, etí mi dáa, mi ò ní ear defect. I don't have any ear defect so my ears are good.

Ẹ̀bùn tí èmi fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó, owó. Owó tí ń bá ṣáà ti fún ẹ lówó, kó o lọ fi ra nǹkan tó wù ẹ̀. Ẹ̀mí gan-an irú ẹ̀bùn témi máa like kí àwọn èèyàn máa fún mi ni ẹ̀bùn owó. Ẹ ṣáà fún mi lówó yẹn kí n lọ fi ra nǹkan tó wù mí. Torí tẹ́ẹ bá ra nǹkan tẹ́ẹ gbé fún mi, ǹkan tẹ́ẹ rà fún mi yẹn, mi ò, mo lè má like ẹ̀, mi ò ní má lòó. Bó jẹ́ aṣọ ni o, bó jẹ́ bàtà ni o, mo lè má like ẹ́ kí n má lòó. So, ṣà fún mi lówó, ẹ̀bùn owó ni mo like jù. Fún mi lówó kí n lọ fi ra nǹkan tí mo fẹ́. Bẹ́ẹ̀ ni.

Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. John ni orúkọ mi. The Bible name John or Hebrew name. Ìtumọ̀ ẹ̀ ni the grace of God. Ore ọ̀fẹ́ Oluwa. Ìtumọ̀ John. So mo mọ ìtumọ̀ orúkọ mi.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀osẹ̀ is about seven, seven point, seven point, is it seven point, 8.4 gig, 8.4 gig ni mo máa ń lò every week. Torí subscription tí mo ṣe 1.2 gig ni wọ́n máa ń fún mi ní every day. 1.2 gig every day. So for seven days makes it 8.4 gigs. Mo máa manage ẹ ní ìgbà mí kì í tó mi, but mo máa manage ẹ. Ìgbà mí tí mi ò bá lò ó tán, that means pé phone mi kú ni yẹ́n, mi ò dẹ̀ rí iná charge e.

Ojú mi dára o, mi ò ní eye defect. Mo máa ń ríran dáadáa, i see clearly. Àmọ́ tí mo bá ti rọjú mọ screen for long time, màá má rí ńǹkan bluntly, mi lè, mi lè kà small small tiny tiny text. But ojú mi dára. Ojú mi dára. So with time, mò ń plan áti ra medical glasses ta lè help mi áti máa kà tiny tiny letters. Tiny tiny letters. But if the letters are large enough, i can read them. I don't need glasses.

Mo ní ID card iṣẹ́ dáadáa. Mo ní káàdì iṣẹ́, iṣẹ́ ìjọba ni mò ń ṣe. Wọ́n dà tí confirm appointment mi. So mo ní káàdì iṣẹ́. Mo dẹ̀ máa ń mu lọ ibi iṣẹ́ lójoojúmọ́. I have my work ID card intact with me.

Ah, mo máa ń re eẹkọ́nà mi from time to time. Tó bá ti dàgbà, tó bá ti, tó bá ti gùn, mo máa ń fi nail cutter, nail cutter ni mo fi máa ń gé. Mi ò kí ń fi razor blade ń gé mi, mi, mi like àti máa fi razor blade gé ẹkọ́nà mi. So nail cutter ni mo ní. With that nail cutter in less than, in less than five minutes, mo ti gbé, mo ti gé gbogbo ẹkọ́nà mi, both ọwọ́ àti tẹsẹ̀, mo ti gé tán. Bí mo ṣe ń tọ́jú ẹkọ́nà mi ni yẹn.

Nínú ice cream vanilla flavor ni mo fẹ́ràn jù. Mo dẹ̀ like kí ice cream kó wà ice, tó bá ti, tó bá ti melt mi kì í like ẹ́. Mo fẹ́ kó wà ice and then vanilla flavor èmi like jù nínú gbogbo ice cream.

Mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Mi ò mọ òògùn lójoojúmọ́. I am not on medication so kò sí ẹni òògùn tí mo ń mu lójoojúmọ́. Ara mi máa ń yá, I'm a healthy person. Ara mi dá dáadáa. Ìgbà mìíràn tí mo bá feel headache bí mo ṣe dé láti bi iṣẹ́ nísìnyí tí mo lọ sí school yìí tí mo lọ teach, orí ń fọ́ mi díẹ̀díẹ̀. So mo kọ, mo na ara mi kalẹ̀ ni tí mo lie down. Tí mo bá ti le sun báyìí tí mo jí, màá tún regain ara mi so mi kì ń lo òògùn lójoojúmọ́.

Mo máa ń rántí àlá mi, mo máa ń rántí àlá mi dáadáa. Kódà gan-an àlá tí mo lá léni mo rántí ẹ̀. Ó kàn jẹ́ pé kójú tó mọ́ mo máa ń láàlá bí méjì mẹ́ta. Mo dẹ̀ máa ń rántí wọn. Mo máa ń rántí gbogbo àlá mi. Ìgbà mìíràn ó kàn le jẹ́ pé àlá mi gan-an máa kọ̀ máa àlá yẹn a kàn máa nǹkan tó ń ṣẹlẹ̀ lójú àlá yẹn gan-an, ó kàn ṣẹlẹ̀ ní àbí pé ẹ́ àlá wọn rọn wọ́n rán ṣa but mo máa ń, mo máa ń rántí àlá mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń update àwọn software mi. Gbogbo software tí mo ní lórí fóònù mi páta, eléyìí tí ó bá ti níìdì àti update, mo máa ń update ẹ̀. Torí tí mi ò bá update ẹ̀, àwọn soft- àwọn software míì, àwọn app ìmíì tí mi ò bá update wọn, mi ò ní lè lo wọn. So mo ní láti update wọn níbi iṣẹ́ àwọn software tó wà lórí system wa tí à ń lò, a máa ń update wọn lẹ́ẹ̀kọ̀kan. Torí tí a bá update wọn, wọ́n ò níí, wọ́n ò ní fún wa ní access àti lòó.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mìí, ìyẹn ni overtime. Ìgbà mìí tí iṣẹ́ bá ti pọ̀ tó jẹ́ pé mo dẹ̀ need ati parí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó ṣe pàtàkì. Tí íṣẹ́ yẹn bá máa gba time mi, extra time mi, mo máa ṣe. Torí èmi jẹ́rú ẹni kan tó jẹ́ pé mo wà very diligent. Iṣẹ́ tó bá ti, tí mo bá ti gbé iṣẹ́ kan síwájú pé mo fẹ́ parí ẹ̀, mo ní láti parí ẹ̀. Whatever it takes. So mo máa ń ṣiṣẹ́ ju àkókò iṣẹ́ lọ nígbà mìíràn.

A, ìgbà mí mo máa ń délé ní àkókò, ìgbà mí mo máa ń délé late. Tí iṣẹ́ bá ti pọ̀jù fún mi níbi iṣẹ́, mo máa délé late. Àmọ́ tí iṣẹ́ ò bá pọ̀jù tí mo ti tete close níbi iṣẹ́ tàbí tí mo ti ẹ close before time tí ó bá ṣiṣẹ́, mo máa ń délé lákòókò. So nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, oṣù mẹ́ta ni. Àkọ́kọ́ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù February, torí oṣù February máa ń tètè tán. Is a blessed month. Èkejì oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù April. Oṣù April oṣù tí wọ́n bí mi ni. That's my birth month, oṣù April. And then mo dẹ̀ máa like oṣù December, torí oṣù December tá bá ti wọ 20, 21 yẹn, once tá bá ti lọ fún Christmas break, ó tún di January ka tó resume. So mo máa like oṣù yẹn gan. Kì í stress wa. Though ó yẹ ká padà ká resume iṣẹ́ ní 27th, but kò sí ẹni tó wá bí iṣẹ́ ní 27th. Wọn dẹ̀ ti wọn dẹ̀, wọn dẹ̀ kí n fi, eh, tool así sí pé ká wá bí iṣẹ́ ní 27th. So ó di January 2nd ka tó resume. So oṣù mẹ́ta tí mo like ni ẹ nínú ọṣọ, nínú, nínú ọdún February, April àti December.

Mo máa ń pa owó pamọ́, mo máa ń save owó. Mo ní two different means of savings àbí three gan. Mo ní cooperative savings, mo tún ní savings tí à ń ṣe ní ara àwọn òṣìṣẹ́ wa, just ten of us. Mo tún wá ní savings mi tó jẹ́ pé tí mò ń ṣe on my own every month. So bí mo ṣe ń fowó pamọ́ nìyẹn.

Èmi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára, mi ò pa ohun ọ̀ṣọ́ sára. Mi ò pa ohun ọ̀ṣọ́ sára rí. Oní ìgbàgbọ́ ni mí, so kò sí inscription kankan láàra mi. Kò sí inscription kankan láàárín mi. Kò sí, kò sí anything like protection láíláí. Ìgbàgbọ́ mi ò gbà yẹn.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni 2012. Ó ti pẹ́ gan. 2012 ni ìgbà tí mo graduate. After 2012, ìgbà tí mo ti ní iṣẹ́ báyìí, training nìkan ni mo kan ń lọ. Just training workshop seminar. Àwọn pé ilé ìwé gangan gan, 2012 ni mo lọ sí ilé ìwé kẹ́yìn.

Bẹ́ẹ̀ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní ọwọ́ àfikún, mo máa ń fún wọn ní ọwọ́ àfikún, mo máa rán wọn lọ́wọ́. Iṣẹ́ tí wọ́n ò bá lè ṣe especially tó relate sí iṣẹ́ kọ̀m̀pútà, wọ́n máa ń pè mí mo máa ń bá wọn ṣe, torí a ní department tó yàtọ̀ different, different department. So mo máa ń bá wọn ṣiṣẹ́ computer related work dáadáa.

Mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn dáadáa. Ìbéèrè tí ẹ béèrè yẹn ò yé mi. Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn àbí ṣe mò ń kọ lẹ́tà sí àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́ mi, àwọn, àwọn relatives mi. Àwọn pẹ́ ṣé mò ń bá èyàn ń kọ, mò ń kọ lẹ́tà fún ènìyàn? Tọ̀or, mi ò tíì, it's just once in a while. Mo, mo ti béèyàn kọ lẹ́tà rí, application letter ni mo dẹ̀ bẹ̀ yẹn kán.

Ti mo bá ń dúró de ǹkan, ǹkan tí mo máa ń ṣe ni pé mo lè máa tẹ fóònù mi kí nǹkan fi keep ara mi busy títí tí màá fi rí ǹkan yẹn gbà. Mo dè lè máa gbọ́ music, or kin máa ka àwọn árticle or iwe kí kíni yẹ̀n tó dọ̀wọ́ mi bí mo ṣe ń ṣe niyẹ.

Mo jẹ́ èèyàn tó máa ń ṣe ètò nkan dáadáa o. Mo máa ń ṣe ètò nǹkan dáadáa níbikíbi, ṣe ibi iṣẹ́ ni tàbí ti ilé, mo má ń ṣe ètò nǹkan dáadáa. Mi kì í ṣe nǹkan bó ṣe wù mí sásá náà o. Mo má ń ṣe ètò àwọn nǹkan dáadáa. Idí tó dẹ̀ jẹ́ kí wọ́n fi mí ṣe bí olórí ní church wá níyen àti ní ibi iṣẹ́. Bẹ̀eni.

Èmi ò kín ṣe yoga, mi kì í ṣe yoga, but mó like yoga sá. Èmi ò rí yoga bí exercise kan tó, tó ṣe pàtàkì ní ara mi. Àwọn obìnrin ló ń ṣe yoga, ọkùnrin lemi, mi ò kín ṣe yoga.

Oúnjẹ tí mo mọ̀ bá ti ń jẹ dáadáa, oúnjẹ òkèlè. Oúnjẹ òkèlè, mo máa ń jẹ amala dáadáa pẹ̀lú iyán. Àmàlà àti iyán mo máa ń jẹ dáadáa. Mo dẹ̀ ń jẹ rice náà. Àwọn oúnjẹ tí mo láìk tí máa jẹ níyẹn, especially oúnjẹ òkèlè bíi àmàlà àti iyán.

Mo máa ń gbọ́ ẹ̀rọ àwọn oníbàárà lórí, lórí Internet, lórí rédíò, lórí advertisement, lórí TV. Nǹkan tí mo bá fẹ́ rà, tí mo like àti apply fún lórí Internet bíi orí Jumia, mo máa ń rí lórí Internet, mo dẹ̀ máa ń rí ìmíì lórí ìròyìn. Bi mo se ń gbọ́ nìyẹn.

Mo máa ń sùn ní ọ̀sán dáadáa, èní ìgan mo sùn lọ́sàn. Ọjọ́ tí mo bá ti lọ kẹ́kọ̀ọ́, tí mo bá ti lọ kó àwọn ọmọ mi school tí mo dé, torí part time teacher ni mò ń ṣe. Tí ọjọ́ tí mo bá ti lọ tí mo dé lọ́wọ́ ọ̀sán yẹn ní nǹkan bí i ago kan mo máa ń sùn dáadáa, èní bá ẹ mo sùn títí di nǹkan bí i ago mẹ́rin tí mo máa ń sùn sísù ọ̀sán ọmọdé máa ń láyì ọ́

Aago mọ́kànlá ni mo má ń sùn, aago mọ́kànlá alẹ́ that's 11:00pm ni mo má ń sùn. Mi kì í tètè ń sùn, ó dẹ̀ ti mọ́ mi lára. Mi kì í tètè ń sùn. Àfojọ́ tó bá ti rẹ̀ mí gan-an tí mo dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́, ọjọ́ yẹn ni mo má-- mo má ń tètè ń sùn nǹkan bí i aago mẹ́sàn án but normally aago mọ́kànlá ni mo má ń sùn. Ìgbà mí gan-an aago méjìlá.

Èmi ò tíì lọ́kọ̀ titèmi ń sìnhín. Ọ̀la agbára Ọlọ́run mi ò ní pẹ́ rọkọ̀. So, mi ì tí ì lọ́kọ̀. Mi ò tíì bẹ̀rẹ̀ síí fọkọ̀ titèmi. So, tí mi ò bá lọ́kọ̀, mi ò lè sọ pé ọjọ́ báyìíbàyí ni mò máa ń fọkọ̀. Ó dìgbà tí mo bá lọ́kọ̀ titèmi kí n tó lè máa fọkọ̀

Mo ní aṣọ òtútù. Aṣọ òtútù méjì ni mo ní. Aṣọ òtútù méjì ni mo ní. Ìgbà tí òtútù bá ti mú ni màá wọ aṣọ òtútù mi. Mò ní cardigan, mò ní aṣọ òtútù.

Èmi ò sí ní láìí àwọn pé ká máa ta ọjà. So, èmi ò kín ọ́dà fún ọjà mi mọ̀ gbà tí ọjà tuntun máa jáde. Òṣìṣẹ́ lémi, salary earner ni mí. So àwọn t'wọ́n wà nínú business line, àwọn ló, ló mọ gbà tí new product, àwọn product tí wọ́n ń tà, àwọn ló mọ gbà tí wọ́n máa jáde. Èmi ò sí nínú business line nìtẹ̀rín, mi kì í supply àbí order ẹni product.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́. Mo máa ń fọ eyín láàárọ̀ kùtùkùtù tí mo bá ti jí. Mo tún máa ń fọ eyín ní ǹnkan bí aago mẹ́wàá kí n tó lọ sùn. Aago mẹ́wàá mo máa ń fọ eyín. Ǹnkan bí aago mọ́kànlá ni mo máa ń sùn. So anything aago mẹ́wàá mo ti fọ eyín mi. So ẹ̀eméjì ni mo máa ń fọ eyín kí n tó lọ sùn. Ti mo bá ti jẹ oúnjẹ alẹ́ tán kí n tó jẹ oúnjẹ láàárọ̀, mo máa fọ eyín.

Aà ni mi ò tí lọ́kọ̀ títè mi ná. Àmọ́ tí mo bá ti wọkọ̀ tí mò ń lọ bí iṣẹ́ àbí tí mò ń travel, mò máa ń jẹun nínú ọkọ̀ especially tí ọkọ̀ yẹn ò bá crowd. Àbí tí táa bá ti rìnrìnàjò, mo like tí máa dúró síbi fèrèsé nínú ọkọ̀. So mò máa ń ra ǹkan látojú fèrèsé, mò dẹ̀ máa ń jẹun ǹkan nínú ọkọ̀, mò máa ń jẹun ǹkan nínú ọkọ̀

A! Mo máa ń yẹ email mi wò everyday. Kò sọ́jọ́ tí mi ò check email mi nítorí mo wà, email mi wà connected to so many things, to so many things. Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tí mo bá fẹ́ ṣe lórí email mi ló, lórí phone mi, wọ́n need láti send verification code sínú email tí mo fi register. So mo máa ń check email mi dáadáa on a frequent base. Ojojúmọ́ kò sọ́jọ́ tí mi ò ní check email mi bíi ẹ̀mẹ́ta sí márùn or ẹ̀mẹ́rin. Ọjọ́ tí mi ò bá check email mi dáadáa òun ni mébi ẹ̀kan.

Mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo máa ń gun kẹ̀kẹ́, àtìgbà kékeré mi ni mo ti ẹ tí ń gun kẹ̀kẹ́. Ìsìn yí gan, mo lè gun maṣíìnì. Ọkọ̀ nìkan ni mi ò tí wá rí. Àmọ́ mo máa ń gun kẹ̀kẹ́. Mo ń gun kẹ̀kẹ́, mo dẹ̀ ń gun motor cycle.

Ẹ̀ ta bá ti se oúnjẹ ta jẹ oúnjẹ bí i oúnjẹ alẹ́, tí oúnjẹ yẹn bá ṣì kù sínú pọ́ọ̀tù, ó kù náà ní yen. Ẹ̀ tí ebi bá ń pami, or bí ọjọ́ kejì, mo lè warm ẹ̀ kí n jẹ. Mò ń jóúnjẹ tó kù dáadáa. A gbọdọ̀ je oúnjẹ dànù ní economy ta wà ní Nàìjíríà ń sìn. So mo máa ń je oúnjẹ tó kù. Tí a bá se oúnjẹ, tí a dish oúnjẹ, tí oúnjẹ ò tíì tán nínú pọ́ọ̀tì ta fi se oúnjẹ, a máa preserve ẹ̀. Tí ebi bá tún ti ń pa wá, a máa jẹ ẹ́ beení.

Mo fẹ́ràn ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ ewúro, mo tún like ẹ̀fọ́ ewédú, mo like ẹ̀fọ́ amúyọ́n tó ń gbá green leaf tí a fi ń ṣe vegetable soup, mo like ẹ̀ dáadáa. Iyẹn la fi ń ṣe ọbẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ amaranthus, mo like ìyẹn dáadáa. A fi ń ṣe vegetable soup, a dẹ̀ fi ń sínú, a dẹ̀ fi ń ṣe bíi ọbẹ̀ ẹ̀gúsí. Tí a bá ti se ọbẹ̀ ẹ̀gúsí, a máa fi amaranthus síi. Báyìí bí mo ṣe mó, àwọn ẹ̀fọ́ tí mo like pọ̀ dáadáa.

Èmi ò ní àwòrán lára, rárá o, mi ò ní àwòrán lára. Onígbàgbọ́ ni mí, Christian ni mí. So Bíbélì mi dẹ̀ sọ fún mi pé a gbọdọ̀ ṣe inscription kankan sára wa. So i obey that scripture. I don't have tattoo on my body. Mi ò ní any inscription lára mi.

Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni àdúrà. Gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sùn, mo ní láti gbàdúrà kí n tó sùn. Ìgbà míì mo ní láti ka bíbélì kí n tó sùn. Then mó tún need láti check àwọn, àwọn crypto project tí mo ń ṣe eléèyi, tó tó yẹ kí n mine, màá mine ẹ, màá harvest ẹ, màá, màá continue láti mine. Mo máa check gbogbo task wọ̀n yẹn kí n make sure pé mo ti parí ẹ̀. Then màá wá gbàdúrà kí n tó wá sùn.

A, ìrìnàjò mi lọ síbi iṣẹ́ kò yẹ kó gbà tó one hour, but torí hold up tá máa ń rí ní side wa yìí, ó máa ń gba two hours, ó máa ń gba two hour. Ọjọ́ tó bá ti yá mi dáadáa òun ni maybe one hour thirty minutes. But ìrìnàjò yẹn, the distance láti bí i jẹ́ ọ̀dọ̀ láti bí i dé ibi iṣẹ́ mi kò tiẹ kò tiẹ̀ yẹ kó ju forty minutes lọ. But torí hold up, hold up tá a ń experience, à mo máa ń lò tó two hours kí n tó dé ibi iṣẹ́.

Mo mọ bá ti ń wẹ̀ dáadáa. Mo like swimming. In fact, that is one of my best sport or best recreation activity. Mo like swimming. Mo máa ń wẹ̀. Mo máa ń lọ swimming pool from time to time, but ó ti pẹ́ ti mo ti lọ swimming pool kẹ́hìn-hín nsìnyi. So mo máa ń wẹ̀ dáadáa. Mo mọ bá ṣe ń wẹ̀. Ó tiẹ́ ti pẹ́ ti mo ti learn swimming. I'm a good swimmer.

Ah! Tí ǹkan kan bá ti yọ tó ń fún wa lówó pé ká pín láàárín àwọn ọ̀rẹ́ wa, a máa ń pín déédéé ni. Ǹkan tó bá ti tọ́ fún oníkálukú ni oníkálukú máa ń gba. Ǹkan tó bá ti tọ́ fún oníkálukú la máa ń fún olúkálúkú. So, no cheating torí èmi ò like cheating, èmi dẹ̀ ni fẹ́ kí n cheat ẹlòmíí. Tí wọ́n bá ti fún wa lówó, tí a bá ṣiṣẹ́ tó ń fún wa lówó, eh! Ǹkan tó bá ti tọ́ sí ẹni bọ̀ tí oníkálukú bá ṣe ń pín nìyẹn, láìsí ìjà.

Mo máa ń gẹrun mi ni o. Mo máa ń gẹ three step. Three step ni haircut style mi. And ọ̀sẹ̀ méjì méjì ni mo fi máa ń gẹrun. Tí mo bá ti gẹrun níná ní ọjọ́ Saturday, the next week Saturday màá shave torí mo ní, torí mo ní, mo ní clipper. So mo máa shave. So tí mo bá ti shave, then the next week Saturday again, màá tún lọ gẹrun mi. So mo máa ń gẹrun mi. I used to cut my hair three step.

Mo máa ń fi ìdáàbò bo òrùn sára nígbà míì. Mo bá fẹ́ jáde mo máa ń lo umbrella. Mo fi ń bo òrùn. Ìyàwó mi ní umbrella torí ọmọ keke, tori ọmọ baby wà kékeré. But èmi, mi kì ń sábà ń lò. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lò. Mi tí ẹ̀ kí ń lò, mi ò lò.

Olúwa ló máa ń pèsè àwọn ohun èlò fún mi o. Ìgbà mí, àwọn, àwọn church member mi, wọ́n le, wọ́n le pè mí báyìí kọ̀ọ̀kan ní à, wọ́n á gba ǹkan kọ̀ọ̀kan báyìí, food material, owó o. So mo ṣàgbàgbọ́ pé Olúwa ló ń ṣe pèsè yẹn. Àti pàápàá tí mo bá tún ti gba salary, màá fi ra gbogbo ǹkan tí mo need láti lò for that, throughout that month before the month will end before another salary comes in. Ba ṣe ń survive níyẹn. Àdúrà ni mo ṣà ń gbà kí Ọlọ́run bless mi to the point that owó máa wà dáadáa tí màá fi ra ǹkan tó jẹ́ pé ǹkan tí mo fẹ́ máa lò ń lé tí màá, tí màá rà tó máa pọ̀ tó lè gbé mi for like three months, six months. Ẹ̀hẹn, tí mo máa ní surplus, abundance, Olúwa ló lè ṣe yẹn fún mi. Olúwa tó ń ṣe kékeré kékeré yìí fún mi, mo tún gbàgbọ́ pé ó máa ṣe ńlá fún mi. Bẹ́ẹ̀ ni.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ọ, láti ìgbà tí mo ti fẹ́ ìyàwó. Honestly, mi lè, mi lè rántí torí throughout this year báyìí, mi ò tí ì lọ sí ilé oúnjẹ. Mi ò tíì ra oúnjẹ ń ta rí. Since this year, mi ò ra oúnjẹ níta rí. Mi ò lọ sí restaurant kankan lọ ra oúnjẹ rí. Àti láṣ yie náà ó ti pẹ́. Ìgbà tí mo ṣáà ti marry ni late last two years, mi kì í sábà lọ sí ilé oúnjẹ dáadáa mọ́.

Mo máa ń rìn ní àlàáfíà, èmi ò, mi ò bẹ̀rù ẹni kankan, mi ò wàjà ẹni kankan, mi ò kín ń jà. So, mo máa ń rìn freely ní àlàáfíà, mò ń jáde freely, mò ń padà wálé freely, kò séwu kankan.

A máa ń fi fáìlì pamọ́ sórí cloud. A máa ń fi fáìlì pàdà pamọ́ sórí cloud, but fáìlì tí a máa ń fi pamọ́ sórí cloud òun ni fáìlì bí attendance work activities wa, activity log wa is on Google Sheet. Google Sheet la tí ń enter activity log wa níbi iṣẹ́. Then àwọn, àwọn fáìlì ti tèmi gan gan gan. Just nǹkan tí mo máa ń fi pamọ́ sórí cloud òun ni bí àwọn recovery phrase, recovery phrase yí crypto wallet bẹ́ẹ̀ ni mo máa ń fi pamọ́ sórí cloud.

Mi ò tíì forúkọ mi sílẹ̀ sí ilé ìdárayá kankan. Mi ò lórúkọ sí hospital kankan, mi kì í, mi kì í ṣe bẹ́ẹ̀ ṣàárè, mi kì í visit hospital. I'm a kind of person that God just bless me with good health honestly. So kò, mi ò, mi ò ní, mi ò tí ènì hospital card kankan sì. Pé hospital card mi lé lé, mo tún ń lọ fún check up mo ń lọ fún, iro mi ò ní.

Mo máa ń ṣàtúlo nǹkan, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Tí mo bá ti ra nǹkan tí mo fi ṣiṣẹ́ tí mo lò, mo tún lè, mo tún lè recycle ẹ̀ kí n fi ṣe nǹkan mi. Ẹ̀, mi kì í ju dànù. That's recycling. Mi ò ní ju dànù, màá fi ṣe nǹkan mi tó tún máa benefit mi. Bí mo ṣe ń ṣe ni ẹ́.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni oúnjẹ òkèlè. Oúnjẹ ta máa ń gbé mi bíi àmàlà, àmàlà àti iyán, pounded yam, semovita. Irú oúnjẹ tí mo like nìyẹn. I like swallowing food more than àwọn rice, plantain, dídi dídi. Mo tún jẹ rice àmọ́ mo fẹ́ràn swallow food jù.

Àṣà Yorùbá làwa máa ń ṣe n tiwa. Yorùbá lè mi, àwọn ẹbí mi Yorùbá ni wọ́n. Àṣà Yorùbá là ń ṣe. Irú aṣọ tí à ń wọ̀, ta bá ti wọ aṣọ, aṣọ ìbílẹ̀ wa, o máa mọ̀ pé, yes àwọn Yorùbá le léyì. A dè máa ń sọ èdè sí ara wa ibikíbi tá bá ti wà a máa ń sọ èdè wa, awọ́n eeyan á mọ̀ pé àwọn Yorùbá le léyì So èdè wa, aṣọ tí à ń wọ̀ pẹ̀lú oúnjẹ tí à ń jẹ, gbogbo àṣà tí à ń ṣe nìyen.

Mo máa ń gba e-mail àìwúlò dáadáa. Mi ò dẹ̀ mo àti ibi tán ti ń wá torí mi o subscribe fún àwọn sávíìsì wọn. Mo kọ̀ máa rí iméèlì àìwúlò, so nǹkan tí mo máa ń ṣe ni pé tí mo bá ti rí wọn bẹ́ẹ̀ mo máa ń delete wọ́n. Eléyìí tí mo bá ti ṣi, màá click on unsubscribe, màá delete ẹ. Ǹǹkan tí mo máa ń ṣe niyẹ̀n.

Èmi o ti fò rí o kí n máa parọ́. Mi o ti fò rí but mo gbàgbọ́ pé màá fò láìpẹ́ yìí. Mi n ti wọ inú ọkọ̀ ọkọ̀ òfurufú rí, so mi n ti fò rí kí n máa parọ́. Bẹ́ẹ̀ ni, mi ò fò rí.

Yeah, mo máa ń fi ipara sára dáadáa. Tí mo bá ti wẹ̀ tán, mo máa ń fi ipara sára. Ipara tí mo dẹ́ ń lò ni Caro White or Caro Tone nígbà mí. Mi ò lè ṣe láì má fi ipara sára. A fi ìgbà, ìgbà ooru nìkan ni mo máa minimize bí mo ṣe ń fi ipara sára.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ tó three to four litres. Three to four litres ni mo máa ń mu lójoojúmọ́. Ọjọ́ tí mi ò bá mu omi dáadáa ò ní bíi two and half. Mo sì rí ìgbà àwẹ̀ àmọ́ ẹ́ sìn three, four litres mo máa ń mu tán.

À, mo máa ń ra ǹkan ní shop, mo máa ń ra ǹkan ní ọjà, mo dẹ̀ máa ń ra ǹkan ní online. Mo ti ra ǹkan ní Jumia rí dáadáa. So kò sí ibi tí mi ò kí ń ra ǹkan ní ìtẹ̀mi. Online, market and shops along the street, gbogbo ẹ̀ ní mo ti máa ń ra ǹkan.

Èmi ò kí ń wọ fìlà. Mi ò kí ń wọ fìlà, èmi ti ẹ ní fìlà kankan torí fìlà ò kí ń fìtì mi. Mi ò, mi ò wọ fìlà. Mi ò like fìlà. Mi ò like fìlà, mi ò like spec. Èmi ò kí ń wọ.

Orí máa ń fọ́ mi nígbà mí, kì í ṣe gbogbo ìgbà. Ọjọ́ tí mo bá ti stress ara mi, ọjọ́ tí mo bá ti stress ara mi jù, orí máa ń fọ́ mi. Ti orí yẹn bá dẹ̀ ti ń fọ́ mi tí mo bá, tí mo bá ti sùn, tí mo relax, tí mo jí, ara mi máa ṣe dáadáa, orí ò fọ́ mi mọ́, so mi kí ń lòò ogun.

Ìgbà tí mo kẹ́yìn ní, ní àlá burúkú was last week, last week. Mo máa ń ní àlá burúkú from-- kì í ṣe kí mi ni sọ pé frequently but kò sí ọ̀sẹ̀ tí mi kì í ní àlá burúkú. Though tí mo bá ti ní àlá burúkú yẹn tí mo bá ti jí, ti mo ta jí, mo máa ń gbàdúrà ni.

Mo máa ń gẹrun mi ní every two-two weeks. Ọjọ́ Saturday weekend ni mo dẹ̀ máa ń gẹrun mi. So ìgbà tí mo láìkà tí máa bá bi irun mi ni, torí the next day after Saturday is Sunday. Sunday ta máa ń lọ fún church service. So mi kì ń ìgbà tí mo máa ń láìkà tí máa gẹrun mi ni Saturday weekend two-two weeks.

Ètò mi fún ìparí oṣù ni pé màá ra àwọn oúnjẹ, gbogbo ǹkan ta níìdí cosmetic gbogbo ẹ̀ màá rà á tí mo bá ti wá rà á tán tówó bá ti ṣẹ́kù tó da, màá gbéra mi jáde èmi àti ìyàwó mi. A máa jáde a máa lọ jẹ bó jẹ ṣàwámà ní àbí pizza, a kàn máa lọ fún outing kékeré a máa padà wá.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù. Tójú bá ti mọ́ tí gbogbo ibi wà fẹ́ri bright, mo máa like ẹ̀. Àmọ́ tí ìmọ́lẹ̀ alẹ́ ìrọ̀lẹ́ tí ò bá jáde, òhún. Tí iná bá ti wà, a máa, a máa mọ ibi tí à ń lọ. Àmọ́ títí taàrọ̀ yẹn ò bá jáde, a, kò da o. So, ìmọ́lẹ̀ àárọ̀ ni mo like jù.

Mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ torí ká tí le mọ irú àwọn ta bá ń ṣiṣẹ́. Ó yẹ ká mọ àwọn ta bá ń ṣiṣẹ́ pọ̀, ká mọ irú secret, irú ọ̀rọ̀ ta a máa sọ níwájú wọn, ká mọ irú assignment ta a máa gbé fún wọn bẹ́ẹ̀ni.

Tí mo bá ti wà nínú ọkọ̀, mo máa ń like atí máa lo earpiece. Music mi ni màá máa gbọ́. Torí mi ò like àwọn ariwo, àwọn ariwo traffic wọ̀nyẹn. Nítorí náà nǹkan, mo ní earpiece tí màá kọ̀ máa play music mi títí di ìgbà tí màá fi jáde látinú ọkọ̀ yẹn.